Kókó ẹ̀kọ́ tí mo kọ́ tí mo dẹ̀ fẹ́ràn jù nígbà èwe mi, òhun ni bí a ti máa ń kí àgbàlagbà, bí a ti máa ń kí ọmọdé, bí a ti máa ń bọ̀wọ̀ fún àgbà ní ibikíbi, bí a ti máa ń. Mo fẹ́ràn ẹ̀kọ́ ìṣirò, mo fẹ́ràn ẹ̀kọ́ ìṣirò.

Àwọn atọ́jú ọjà wà níbẹ̀. Èmi o, kò sí bí mo ye fé ṣe ìtọ́jú, ìtọ́jú ọjà tí ń bá ti ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n bóyá tí èèyàn bá ní sọ́ọ̀bù sí ọjà, kó tó lè sọ wípé, o fẹ́ ṣí ọjà rẹ fún títà, wà á ní láti ṣe ìtọ́jú ibi to ti ń ta ọjà, ibi to mú owó wá.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn boya bi bàbá mi, bóyá bí àbúrò mi. Ṣùgbọ́n ayé àtijọ́ nìyẹn, ayé ìsin a nílò àti kọ lẹ́tà mọ́. Yàtọ̀ sí pé bóyá tó bá fẹ́ wá iṣẹ́, ẹh ẹh o ní láti kọ lẹ́tà sí ilé iṣẹ́ tó bá fẹ́ wá iṣẹ́ sí. Wa dẹ̀ fi gbogbo CV rẹ wa fi sí.

Bẹ́ẹ̀ni, oúnjẹ mi ò kí ń ṣòfò. Rárárárá kì í ṣe ibi tí mo wà. Kódà gan-an èèyàn tí, tí n bá lọ kí ni ilé tó bá ní ohun se ounjẹ tó pọ̀, máa jókòó tì máa ba jẹ́, mó máa, máa yó békí bí ọmọ eku. Èmi, oúnjẹ mi ò kí ń jẹ́ kí oúnjẹ ṣòfò, nítorí pé kò da k'óúnjẹ máa ṣòfò.

Ajọdun kore ì, ilé ìjọsìn mi. Ah, mo fẹ́ràn ajọdun ikore ilé ìjọsìn mi gan, torí bí a ṣe máa ń ṣe ẹ̀sìn, bí a ṣe máa ń jó àwọn oríṣiríṣi, awọn orisirisi ere idaraya eré ìdárayá, ẹhẹn.